Mo máa ń faṣọ lọ́jọ́, ọjọ́ Sátidé tí mo ti wá lé, òun ní mo máa ń faṣọ gan. Nítorí gbogbo ìgbà, gbogbo ọjọ́ mo máa ń lọ síbi iṣẹ́ àmọ́ Sátidé ni mo máa ń wá lé, òní mo máa ń faṣọ. Lọ́jọ́ Sátidé, màá ráyè àti ṣe gbogbo ǹnkan tí mo fẹ́ ṣe nílé, màá tún faṣọ mi àti ǹnkan ẹ̀mí.

Ọmọ fẹ́ràn eṣọ, aṣọ tí mo máa ń wọ̀ kì í kò ní ṣe mí bákan bákan. Ó ní, mi ò ní particular aṣọ tí mo máa sọ pé eléèyí ni mò, eléèyí ni mo fẹ́ràn jù. Àmọ àwọn, àwọn aṣọ tí mo fẹ́ràn ni aṣọ tó máa ń, tó tóbi lára mi and ẹ kó, kó kéré. Aṣọ tí mo máa ń wọ̀ mo máa, mo máa le move freely nínú ẹ̀.

Uhn níbi iṣẹ́ mi, lójoojúmọ́ ni mo máa ń kọ́ nǹkan, Ojoojúmọ́ ni mo máa ń kọ́ nǹkan tuntun torí àwọn method ti a fi ń ṣe nǹkan, o máa ń change, iyen ló máa ń A máa ń ní àwọn, àwọn èèyàn tó máa ń ṣe nǹkan tuntun níbi iṣẹ́ mi, so a máa ń kọ́ nǹkan tí wọ́n máa ṣe.

Gbogbo app tí mo máa ń ṣe mo máa ń lo, mo máa ń lo password si nu ẹ̀. So mi ò kí n ṣhare password mi pẹ̀lú eyan miii. And mo ní àwọn site tí mo bá fẹ́ wọ̀, mo máa ń lo VPN and gbogbo link tí ó máa ń rán fún mi mi ò kí ń wọ inú ẹ̀. Torí àwọn link wà pé tí o bá ti wọ inú ẹ ni si o máa hack, o máa wọ̀ ọ nínú account è tí ò ń lò.

Bẹ́ẹ̀ni, mo pàdé àwọn àfojúsùn tita mi, um, lórí Íńtánẹ́ẹ̀tì àti ní ayé. Mo ń ta nǹkan tí mo ń ta, mò ń ṣe ìpolówó nǹkan tí mo ń ta àmọ́ mo rí àwọn tó ń rán nǹkan tí mò ń gbé sí, mò ń gbé jáde.

Rárá o, mi ò tí bẹ̀rẹ̀, mi ò tí bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti olóṣèlú eto rí o. Torí àwọn ǹkan tí mo fẹ́ ṣètò, èmi ni mò ń ṣe ètò wọn. O, mi ò rí líì tí bẹ̀rẹ̀ lọ́wọ́ olóṣèto pé kó ràn mí lọ́wọ́ tí mo bá fẹ́ ṣe ìrìnàjò. Mi ò tí bẹ̀rẹ̀ rí.

Ehn, tí ó bá ti rán kan lowo mi, àwọn oníbàárà, o, tí ó bá ti, tí ó bá padà wá, máa bi wọn léèrè pé ṣe wọ́n fẹ́ràn àwọn, àwọn nǹkan tí mo fún wọn. O, bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ fún mi. O, àwọn kọ̀mẹ́ǹtì social media, àwọn kọ̀mẹ́ǹtì lórí Íńtánẹ́ẹ̀tì ní péèjì tí mo ti ń ta nǹkan tí mo ń tà. Àwọn máa ń rí, àwọn máa ń sọ fún mi níbẹ̀ bóyá nǹkan yìí dà bí i nǹkan yìí kò dà.

Uhm, ìgbéyàwó tí mo ṣe lást, ó lọ, ó lọ dáadáa. At least, òní mo fi gbà ṣẹ́ tí mo ń ṣe nísìnyí ṣo ó lọ dáadáa. Mi ò tíì ṣe ìgbéyàwó tí kò dàrí, gbogbo ìgbéyàwó mí máa ń lọ dáadáa torí mo mọ iṣẹ́ tí mo fẹ́ ṣe níbẹ̀

Rárá o, mi ò ní àwòrán lára, mo wà ókè mo wà mọ adada, mi ò ní, mi ò ní nǹkan tó ń ṣe mí lára nísinyí, gbogbo àrá mi wà ókè, mi ò, mi ò fẹ́ nǹkan àìsàn lára mi, só ma ń, mo má ń ṣe gbogbo nǹkan to yẹ kí ń ṣe.

Mo máa ń wọ ẹni tó lè ṣe nǹkan tí mó ń ṣe, ẹni tó jẹ́ pé kò ní problem, kò ní wàhálà beyen Àwọn ènìyàn tí mo máa ń fẹ́ràn tì sì ṣẹ́ pẹ̀lú ni àwọn yẹn. Kon ṣẹ́ ẹni tí mo máa gbé ṣiṣẹ́ nísìn tí wọ́n máa ń fún mi wàhálà bí i tó máa sọ fún mi bó ṣe fẹ́ ṣe, níbi tó yẹ kí kó máa gbọ́ nǹkan tí mó ń sọ fún un.

Bẹ́ẹ̀ni, lórí fóònù mi, mo máà ń gba àwọn íméèlì tí kò wúlò rárá. Àwọn íméèlì tí mi ò mọ ẹni tó sẹ̀ ní sí mi. Mo ṣá rí íméèlì tó pọ̀ lórí fóònù mi àmọ́ mi ò ṣe subscription fún àwọn ẹni tó ń sẹ̀ mí ní íméèlì àwọn tí mo ń rí. Èrò mo máà ń gba àwọn íméèlì àìwúlò, but mi ò kí ń wo íméèlì, mo ma ń delete ẹ.